Ṣé ó máa ń rọrùn nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ ni, ó máa ń rọrùn fún mi láti sùn ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Ni ọ̀pọ̀ ìrọ̀lẹ́ nígbà tí mo bá ti parí ohun tí mo fẹ́ ṣe fún ọjọ́ náà, ara mi máa ń nílò láti sinmi ní ọ̀pọ̀lọpọ̀. Nígbà mi ò máa ń fẹ́ẹ́ rẹ ara mi. Ọkàn mi sì máa ń sọ fún mi wípé ó tó àkókò láti sinmi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ̀nyí, mo máa ń láyọ̀ láti lọ sí orí ibùsùn mi nítorí mo mọ̀ pé orun dáadáa ṣe pàtàkì fún àgọ́ ara mi. Fún mi, orun jẹ́ ǹkan tó ń fún mi ní agbára tuntun fún ọjọ́ kejì. Ṣùgbọ́n nígbà mi kìí rọrùn bẹ́ẹ̀ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ mi, ara mi tó bá kún fún ìrora. Mo lè dúbọ̀lẹ̀ lórí ibùsùn mi ṣùgbọ́n orun kìí dé sábà wá bí mo ṣe fẹ́ nítorí pé kò kí ń yára wá. Mo máa ń rántí ohun tí mo ti ṣe lọ́jọ́ náà, àwọn ohun tí mo ti parí tàbí ohun tí mo fẹ́ ṣe ní ọjọ́ kejì. Àwọn ǹkan wọ̀nyí ni mo máa ń rò títí tí orun máa fi ń gbé mi lọ. Nítorí náà, ó sì lè jẹ́ kí n yípadà lórí ibùsùn mi lọ́pọ̀ ìgbà nítorí ó ń jẹ́ kí ń máa ronú àwọn ǹkan tí mo nílò láti ṣe. Nígbà tí mo bá rí pé orun ṣòro láti sùn, mo máa ń gbìyànjú láti tún farabalẹ̀ dáadáa. Nígbà mi, mo máa ń pa fóònù mi nítorí ó ti di ìmọ̀lára fún mi láti máa lo fóònù. Nítorí náà, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń fẹ́ ìsinmi tó péye. Láìṣẹ́ pé bóyá mò ń lo ǹkan kan kótó di pé mo sùn, mo tún máa ń dákẹ́, mo máa ń ronú jinlẹ̀, mo sì máa ń sọ fún ara mi pé kò sí ìṣòro kankan pé mo lè sinmi. Àwọn ọ̀nà wọ̀nyí ló máa ń ràn mí lọ́wọ́ láti sùn. Mo tún rí pé bí mo ṣe ń lo ọjọ́ mi ó ṣe pàtàkì sí bí mo ṣe lè sùn. Bí mo bá ṣiṣẹ́ púpọ̀ tàbí tí mo bá rìn púpọ̀, ó máa ń rẹ ara mi gan, mo sì máa ń sùn ní irọ̀rùn jù. Ṣùgbọ́n bí mo bá jókòó níbi kan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ọjọ́ kan, ara mi kìí ń létò tó dáa. Èyí sì ń jẹ́ kí ó rí bákan lára ara mi tí n bá fẹ́ sùn ní alẹ́. Nítorí náà, mo máa ń gbìyànjú láti wà láàrín ibi tí yóò fún mi ní ìsinmi nígbà tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́. Nígbà mi ohun tí ó máa ń jẹ́ kí ń sinmi dáadáa, ó tún lè jẹ́ ohun tí mò ń jẹ tàbí ohun tí mò ń mu. Bí mo bá jẹ ohun tó pọ̀ gan ní alẹ́, mo lè ní ìrọ̀rùn láti sùn nítorí pé mo fẹ́ràn àti máa jẹ ohun dáadáa lọ sí ibùsùn mi. Èyí sì lè jẹ́ kí orun mi kó wá yára yára. Nítorí náà, mo máa ń gbìyànjú láti jẹ ohun. Nítorí náà, màá jẹ oúnjẹ náà yóò sì tẹ́ mi lọ́rùn ní alẹ́ kí n tó lọ sí ibùsùn kí ara mi kó lè ní àkókò láti gbé òúnjẹ lọ sínú láti ṣètò oúnjẹ dáadáa kí n sì rí pé ara mi balẹ̀. Nígbà tí mo bá ṣe bẹ́ẹ̀, mo máa ń rí pé orun náà máa ń rọrùn sí i ju kí n jẹ àwọn ǹkan tí mi ò fẹ́ lọ àbí kí ǹkan tí mo jẹ kó máa tó mi, èmi kò ní rí orun sùn dáadáa. Mo tún fẹ́ràn àyíká tí mò ń sùn sí. Bí yàrá tó dákẹ́ jẹ́ tí kò bá sí ariwó púpọ̀, mo máa ń sùn dáadáa. Mo fẹ́ kí ìmolẹ̀ tó kéré díẹ̀ kó wà, kí afẹ́fẹ́ kó sì daà. Gbogbo àwọn ǹkan kékeré wọ̀nyí ó máa ń jẹ́ kí ara àti ọpọlọ mi kó mọ̀ wípé àkókò orun ti dé. Nígbà tí àyíká bá dá, mi ò ní láti jà pẹ̀lú orun tàbí kí ń wá orun tì. Táyì ká bá dá dáadáa, mo máa ń rọrùn sùn. Nígbà tí orun bá ti gbé mi lọ, mo máa ń sùn jinlẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Mo máa ń jí ní òwúrọ̀ pẹ̀lú ìmọ̀lára pé mo ti sinmi dáadáa. Páàpáà tí mo bá sùn láìní ìṣòro, inú mi a máa dùn láti jí láàrọ̀ ọjọ́ kejì láti bọ́ sí ẹnu iṣẹ́ mi. Ṣùgbọ́n bí mo bá sùn pẹ̀lú ìbànújẹ́ tàbí ìrònú púpọ̀, mo lè jí ní ìmọ̀lára ìrora díẹ̀ èyí ló fi jẹ́ pé mò ń kọ́kọ́.

Akoko ọdún wo ni o fẹ́ràn jù? Akoko ọdún tí mo fẹ́ràn jù lọ ni àkókò tí ooru kò pọ̀ jù, tí òtútù kò sì lágbára jù. Nígbà tí ojú ọjọ́ tó bá wà ní àárín kan, ara mi ma ń ní ìtùnú àti ìtura. Mo sì máa ń lè ṣe ohun gbogbo láìṣe pé ó rẹ́ mi. Mi ò fẹ́ràn ooru, mi ò sì fẹ́ràn òtútù tí ó pọ̀ jù nítorí pé wọ́n kì í jẹ́ kí n ṣiṣẹ́ dáadáa. Akoko yìí, èyí tí mo fẹ́ràn jù ni kó wà láàárín kan kí òtútù kí ó má pọ̀ jù kí ooru kí ó má pọ̀ jù. Akoko yìí máa ń jẹ́ kí n ní ìtẹ́lọ́rùn nínú ara mi. Mo fẹ́ràn àkókò yìí nítorí pé mo lè jáde lọ ibi tí mo bá fẹ́. Mo sì lè rìn kiri láìní ìṣòro. Afẹ́fẹ́ ó má ń dùn mọ́ mi, kì í sì gbóná jù. Nígbà tí mo bá ń rìn lórí òpópónà, mo má ń rí pé ara mi ń balẹ̀. Ó má ń jẹ́ kí inú mi dùn láti rí bí ayé bí ó ṣe ń lọ lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ, kí ó sì yára tàbí kí ó sì rí bí ó ṣe yẹ kó rí gẹ́gẹ́ bí ojú ọjọ́ láìṣi pé ó ní inira kankan. Akoko ọdún yìí, ó tún ń fún mi ní ààyè láti bá ẹbí àti ọ̀rẹ́ mi lo àkókò tó pọ̀. A lè jókòó níta ilé, a lè bá ara wa sọ̀rọ̀ tàbí a lè ṣe ayẹyẹ kékeré láìṣe àníyàn pé ooru tàbí òtútù tí ó pọ̀ jù ó wà. Ìbáṣepọ̀ bẹ́ẹ̀ ó má ń mú ayọ̀ bá mi, ó má ń jẹ́ kí n rí ìgbésí ayé bí ìgbésí ayé tí ó dára. Ní ti iṣẹ́ mi, àkókò yìí má ń ràn mí lọ́wọ́ láti ṣiṣẹ́ dáadáa. Ọpọlọ mi ó má ń ṣiṣẹ́ si. Ara mi kò sì ko ń ṣe bí i pé ó fẹ́ rẹ́ mi rárá. Nígbà tí ooru bá pọ̀ gan, mo má ń yẹ ara mi kúrò níbi tí ooru bá ti pọ̀. Mo sì má ń ní ìtara láti ṣiṣẹ́ tí mo bá yẹ ara mi kúrò nínú ooru. Ṣùgbọ́n ní àkókò tí mo bá fẹ́ràn yìí, mo má ń ní agbára àti ìsinmi púpọ̀. Mo tún fẹ́ràn bí ayé ṣe ń rí ní àkókò tí nǹkan bá ń dán mọ́rán. Ewékó má ń dàgbà dáadáa, ilé kì í gbẹ ju, ohun gbogbo sì má ń dàbí ẹni pé wọ́n lọ ní ìrọ́wó ìrọ̀. Nígbà tí mo bá wo igi àti òdòdó, wọ́n má ń fún mi ní ìrètí pé ohun rere ń bọ̀. Ìrísí ayé bẹ́ẹ̀ ó ń jẹ́ kí ọkàn mi kí ó tún wà dáadáa. Akoko ọdún yìí ó tún ń jẹ́ kí n ronú jinlẹ̀ nípa ara mi. Nígbà tí ojú ọjọ́ bá dá, mo má ń rí ayé láti dúró láti ronú àti láti ṣètò ìgbé ayé mi. Kò sí ìfarapa tàbí ìṣòro ojú ọjọ́ tó ń fa ìbànújẹ́ kankan fún mi. Ìtùnú yìí ó má ń jẹ́ kí n mọ̀ ara mi dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó bá ti di ọwọ́ ìrọ̀lẹ́. Ojú ọjọ́ má ń rí bí mo ṣe ń sọ è nígbà tí gbogbo ẹ̀ pàtàpàta yóò wá lẹ̀ tí oorun kò ní sí tí atẹ́gùn yóò sì má fẹ́ fẹ́rẹ́fẹ́. Nítorí náà àsìkò yìí nínú ọdún ó dàbí ìrọ̀lẹ́ ojoojúmọ́ ni. Akoko ọdún tí mo fẹ́ràn jù lọ yìí ni àkókò òtútù díẹ̀, ooru díẹ̀ tí ó sì wà láàárín kan tí kò pọ̀ jù. Ó ń fún mi ní àlàáfíà nínú ara mi, nínú ọpọlọ mi àti nínú ọkàn mi. Ní àkókò yìí, mo má ń rí pé mò ń gbé igbẹ́si ayé èyí tí ó dára láìsí ìrora tàbí ìdàmú. Ìdí nìyẹn tí àkókò ọdún yìí tó fi jẹ́ pàtàkì sí mi jùlọ nínú gbogbo àkókò èyí tó wà nínú ọdún láyé. Nítorí náà tí a bá wo gbogbo àǹfààní èyí tó wà nínú àkókò ọdún bín, a ó rí pé ó pọ̀ ju àwọn àkókò èyí tí ooru fi pọ̀ tàbí àkókò èyí tí òtútù tí ó má ń pọ̀ gan. Nítorí pé gbogbo nǹkan tí a ní láti ṣe ní àsìkò yìí, òun ni a ṣe dáadáa nígbà tí ó bá wà láàárín kan tí kò pọ̀ jù láti ibi kan sí ibi kan.

Kí ni ìlànà ìpolówó rẹ? Ìlànà ìpolówó tí mo ní ìfẹ́ sí lọ́pọ̀lọpọ̀, ó bẹ̀rẹ̀ láti mímọ ara mi dáadáa. Kí n tó ròyìn tàbí polówó ohunkóhun, mo máa ń béèrè lọ́wọ́ ara mi pé kí ni mo fẹ́ sọ? Kí ni mo dúró fún? Èyí ṣe pàtàkì fún mi nítorí pé bí mi ò bá mọ ohun tí mò ń tà tàbí ohun tí mò ń ṣàfihàn rẹ̀, ó máa ń ṣòro fún mi láti sọ fún àwọn ènìyàn nípa ǹkan tí mo fẹ́ fi hàn sí wọn. Nítorí náà, ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé mo gbọdọ̀ ní ìdí pàtàkì àti àfojúsùn tó dáa gan-jíá láti fi hàn àwọn ènìyàn kí n tó bẹ̀rẹ̀ síí ṣe ìpolówó mi. Lẹ́yìn iyẹn, mo máa ń ronú nípa àwọn ènìyàn tí mo fẹ́ bá sọ̀rọ̀ lórí àwọn ǹkan tí mò ń tà. Mi ò gbà pé ìpolówó kan lè bá gbogbo ènìyàn mu. Mo mọ̀, mo sì máa ń ronú nípa rẹ̀ wípé ta ni mo fẹ́ kí ó gbọ́ ọ̀rọ̀ mi? Kí ni wón fẹ́? Kí ni ìṣòro wọn? Nígbà tí mo bá mọ ẹni tí mò ń bá sọ̀rọ̀, ó máa rọrùn fún mi láti lo ọ̀rọ̀ tó rọrùn tó sì bá ìgbésí ayé wọn mu. Ohun mì tí mo máa ń rí ṣe tó ṣe pàtàkì nínú ìpolówó mi ni ǹkan tó ń fún mi ní ìrọ̀rùn. Mi ò lo ọ̀rọ̀ tó nira tàbí tí ó pọ̀ jù láti lè bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Mo fẹ́ kí ẹni tí ó ń gbọ́ ọ̀rọ̀ mi kó lóye ǹkan tí mò ń sọ lẹ́sẹ̀kẹsẹ̀ bí mo bá ń polówó. Mo máa ń sọ bí mo ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nílé, bẹ́ẹ̀ náà ni mo ṣe máa ń polówó. Ìpolówó tí ó rọrùn, ó máa ń wu ọkàn ènìyàn yáráyára ju èyí tí ó kún fún ìṣòro lọ. Mo tún gbàgbọ́ pé òtítọ́ ṣe pàtàkì gan nínú ìpolówó. Mi ò fẹ́ ṣe ìlérí tí mi ò ní mú ṣẹ. Bí mo bá ń sọ̀rọ̀ nípa ohun kan, mo máa ń sọ ohun tí mo mọ̀ pé ó jẹ́ òtítọ́ àti bí mo ṣe lè rí àwọn ǹkan tí wón ń sọ fún wọn nígbàkígbà tí wọ́n bá bèèrè rẹ̀. Èyí máa ń jẹ́ kí àwọn ènìyàn gbẹ́kẹ̀lé mi nítorí ìgbàgbọ́ ó jẹ́ apá kan pàtàkì nínú ìpolówó rere. Ìlànà ìpolówó mi, ó tún dá lórí ìfarahàn àti ìfarabalẹ̀. Mi ò kan sọ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan sílẹ̀ fún àwọn oníbàárà mi. Mo máa tún ń sọ ní ọ̀nà oríṣìíríṣìí ṣùgbọ́n kì í ṣe ní ọ̀nà tó máa dàbí ìdánilójú tó pọ̀ jù. Mo fẹ́ kí ó jẹ́ pé wọ́n ní gbogbo ìgbà tí ènìyàn tí ó bá rí mi tàbí tó bá gbọ́ mi, wọ́n máa rántí ohun tí mo dúró fún. Irú àwọn ìpolówó yìí ni mo máa ń fẹ́ràn. Mo tún máa ń lo àpẹrẹ ara mi nínú ìpolówó nígbà tí mo bá sọ bí ohun kan ṣe ń, bó ṣe ń ràn mí lọ́wọ́ tàbí bí mo ṣe ń lòó tó sì ń ṣiṣẹ́ fún mi. Ó máa ń jẹ́ kí ọ̀rọ̀ náà kó súnmọ́ ọkàn ènìyàn dáadáa. Àwọn ènìyàn, wọ́n máa ń fẹ́ gbọ́ ìtàn gidi ju ọ̀rọ̀ tí kò ní ìrírí lọ. Nítorí náà, ìtàn ara mi jẹ́ apá kan pàtàkì nínú ìlànà ìpolówó mi. Ìlànà míì tí mo tún ń lò ni pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo gbàgbọ́ nínú ìfaradà. Mo mọ̀ pé ìpolówó tó dáa ó máa ń gba àkokò. Nígbà míì, ènìyàn lè gbọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀mejì tàbí lẹ́ẹ̀mẹta kí wọ́n tó pinnu àti bá mi rajà. Nítorí náà, mi ò máa ń ṣàníyàn àbí kí n bínú wípé ìpolówó mi ò tíì mú èrè wá. Níí pò, ní pò kí n máa ṣe ìbínújẹ́ lórí àwọn ǹkan wọ̀nyí. Rárá o, èmí máa ń tẹ̀síwájú, mo sì máa ń ní ìtẹ́lọ́rùn. Ìlànà ìpolówó mi dá lórí ìmọ̀ ara mi, ìmọ̀ àwọn ènìyàn, ọ̀rọ̀ tó rọrùn, òtítọ́ ṣíṣe àti ìfaradà. Mo fẹ́ kí ìpolówó mi kó máa sọ ẹni tí mo jẹ́ gan nígbà tí mo bá ṣe bẹ́ẹ̀.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù lọ nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Sátidé. Ni gbogbo ìgbà tí mo bá ń ròyìn ọjọ́ Sátidé, tàbí tí a bá ti ń bọ́ sí òpin ọ̀sẹ̀, inú mi má ń dùn díẹ̀, nítorí ó jẹ́ ọjọ́ tí mo má ń rí ìsinmi gidi, ìsinmi tí ó dájú. Lẹ́yìn ọ̀sẹ̀ tí mo ti ṣiṣẹ́, tí mo sì ti ṣe ọ̀pọ̀ nǹkan, ọjọ́ Sátidé ó má ń jẹ́ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi fún mi, fún ọkàn mi àti fún ara mi. Kò sí ìyára púpọ̀, kò sí ìdánilójú pé mo gbọdọ̀ ṣe ohun kan lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí mo gbọdọ̀ dé ibi kan kó tó di wípé ọjọ́ lọ. Rárá o, ọjọ́ Sátidé kò rí bẹ́ẹ̀. Ó jẹ́ ọjọ́ ìsinmi. Ni ọjọ́ Sátidé, bií mo ṣe jẹ́ kíi ó rí bí ọjọ́ mi, mi kò yà á sọ́tọ̀ pé ó dàbí ọjọ́ iṣẹ́. Mo lò ó gẹ́gẹ́ bí ọjọ́ ara mi. Mi ò ní láti jí pẹ̀lú ìkíni ago. Mo lè jí ní ìgbà tí ara mi bá fẹ́. Nígbà tí mo bá jí, mo má ń dùbúlẹ̀ díẹ̀ lórí ibùsọ̀ mi. Mò ń royìn ara mi, mo sì ń ronú dáadáa. Ìmọ̀lára pé kò sí ẹni tó nípa láti ní kí n tètè dé ibi kan tàbí láti gbé ọkàn mi sókè. Ọjọ́ yìí ó tún jẹ́ ọjọ́ tí mo má ń lo àwọn ohun tí mo bá fẹ́ bí òògùn, òògùn ìlera ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, nítorí pé màá ní àkókò láti sùn kí òògùn ìlera ki o bá lè ṣiṣẹ́ ní ara mi dáadáa. Ọjọ́ yìí tún jẹ́ ọjọ́ tí mo má ń lò pẹ̀lú ara mi. Nígbà mi, mo má ń ka ìwé, mo lè wo fíìmù tàbí mo kàn lè jókòó dákẹ́. Mo kàn lè máa gbádùn àlàáfíà ara mi. Mi ò má ń fi ara mi sí ìpinnu púpọ̀. Bí mo bá fẹ́ jáde, mo má ń jáde. Bí mo bá fẹ́ dúró nílé, mo má ń dúró nílé. Ayé yìí láti yan ohun tí mo fẹ́, ó jẹ́ ohun pàtàkì fún mi nítorí pé Sátidé ó ń fún mi ní ìsinmi, ó sì ń jẹ́ kí n gbèrò ọkàn ara mi. Mo tún fẹ́ràn ọjọ́ Sátidé nítorí pé mo lè bá ẹbí àti ọ̀rẹ́ mi lo àkókò pọ̀. A lè pàdé, a lè jẹun pọ̀ tàbí a kàn lè wà níbi kan kí a máa sọ̀rọ̀ ní àkókò náà. Kò sí ìṣòro pé a gbọdọ̀ yára lọ sí ibi kan tàbí a gbọdọ̀ yára ṣe iṣẹ́ kan. Ìbáṣepọ̀ bẹ́ẹ̀ ó má ń tún ọkàn mi ṣe. Ní tí ara mi, ọjọ́ Sátidé ó má ń jẹ́ ọjọ́ ìtún ara ẹni ṣe. Mo má ń ronú nípa ọ̀sẹ̀ tí ó kọjá, ohun tí mo ṣe dáadáa àti ohun tí mo lè ṣe dáadáa si. Kì í ṣe pẹ̀lú ìbànújẹ́ ṣùgbọ́n pẹ̀lú ìfẹ́ láti kọ́ ara mi ní ohun ko oun tí mo ní láti ṣe. Ìròní ìrú èyí ó má ń jẹ́ kí n rí àwọn ìdàgbàsókè sí ní ara mi. Tí n bá ronú jílẹ̀ nípa ohun tí mo ti ṣe sẹ́yìn àti ohun tí ó tún wù mí láti ṣe ní ọjọ́ iwájú, ó má ń fún mi ní ìdàgbàsókè. I jọ́ Sátọ́dẹ́ Sátidé mo sì má ń ṣe irú àwọn nǹkan báyìí. Mo tún rí pé ọjọ́ Sátidé ń fún mi ní àkókò láti tọ́jú ara mi. Mo lè sinmi dáadáa, mo lè jẹun tí yóò tẹ́ mi lọ́rùn tàbí kí n ṣe ohun tí ó mú ayọ̀ bá mi. Gbogbo èyí má ń ràn mí lọ́wọ́ láti tún agbára mi ṣe fún ọ̀sẹ̀ tuntun tó ń bọ̀. Ọjọ́ Sátidé ó jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù lọ nínú ọ̀sẹ̀ nítorí ó ń fún mi ní ìsinmi. Ó fún mi ní àlàáfíà àti ayé ara mi láti ṣe ohun tó bá wù mí ní ọjọ́ yìí. Mi ò ní láti ṣeré ipá kankan tàbí kí n fúnra mi ní wàhálà kankan. Mo kàn lè gbé ìgbé ayé lọ́nà tó rọrùn tí ó sì jẹ́ kí inú mi má dùn ní gbogbo ìgbà. Nítorí náà, ọjọ́ Sátidé jẹ́ ọjọ́ kan tí mo fẹ́ràn jù lọ nínú ọ̀sẹ̀ nítorí pé àlàáfíà rẹ̀ ó péye gan àn. Ó sì ń jẹ́ kí ń ṣe àwọn nǹkan tí n bá fẹ́ ṣe láyé ara mi.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé rẹ? Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n díẹ̀ nínú ilé mi ṣùgbọ́n mi ò ní gbogbo nǹkan tó ga jùlọ. Mo fẹ́ràn kí ilé mi kó rọrùn, kí nǹkan tó wà nínú rẹ̀ kó sì máa ràn mí lọ́wọ́ nínú ìgbé ayé mi lójoojúmọ́. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní kì í ṣe láti fi ṣeré ṣùgbọ́n láti jẹ́ kí ìgbé ayé mi ki ó rọrùn síi. Ọ̀kan lára àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí mò ń lò jùlọ òun ni fóònù aláagbéká mi. Pẹ̀lú fóònù yìí, mo lè bá ẹbí àti ọ̀rẹ́mi sọ̀rọ̀, mo lè ka ìròyìn, mo sì lè kọ́ ìṣe mi tó bá wù mí. Ó tún ràn mí lọ́wọ́ láti ṣètò àkókò mi nítorí mo máa ń lò ó fún aago ìkíni àti ìrántí. Fóònù mi ó dàbí ọ̀rẹ́ kan tó wà lẹ́gbẹ́ mi ní gbogbo ìgbà. Mo tún ní tẹlifíṣàn kan tí mo fẹ́ràn kìi ṣe pé mò ń wò lójoojúmọ́ ṣùgbọ́n nígbà tí mo bá fẹ́ sinmi, mo máa ń wo fíìmù tàbí ètò kan tí mo ní ìfẹ́ sí lórí tẹlifíṣàn yìí. Tẹlifíṣàn náà ó tún ń jẹ́ kí n mọ ohun tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀ èdè àti káàkiri ayé. Nígbà tí mo bá ń wò, mo máa ń rí pé mò ń kọ́ ẹ̀kọ́ tuntun nípa ayé. Ẹ̀rọ mìíràn tí mo tún ní ni kọ̀m̀pútà. Kọ̀m̀pútà ó ṣe pàtàkì gan-an fún mi nítorí iṣẹ́ àti ẹ̀kọ́. Mo máa ń lò ó láti kọ́ nǹkan, láti ṣe iṣẹ́ àti láti wá ìmọ̀ tuntun lórí ẹ̀rọ ayélujára. Nígbà tí mo bá jókòó níwájú kọ̀m̀pútà mi, mo máa ń rí pé mò ń ṣe nǹkan èyí tó mú mi hàn sí gbogbo àgbáyé. Mo tún ní rédíò kékeré kan nígbà mí, mo fẹ́ràn láti gbọ́ orin tàbí ìròyìn ní orí rédíò yìí. Rédíò yìí ó máa ń jẹ́ kí n ní ìdákẹ́jẹ́ díẹ̀ ó sì ń fún mi ní ìmọ̀lára pé àwọn nǹkan tí mò ń gbọ́ ní àsìkò náà ó dára fún etí mi láti gbọ́. Ó jẹ́ ẹ̀rọ ọlọ́gbọ́n tó rọrùn ṣùgbọ́n ó ṣe pàtàkì sí mi. Ní ilé mi, mo tún lò àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n kékeré bí i fitílà tí ó dàbí fáànù. Fáànù ara rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun ni mo máa ń lò láti lé oru lọ. Fitílà yìí ó sì ń jẹ́ kí n lè ka àwọn nǹkan tí n bá fẹ́ kà nígbà tí kò bá sí iná mọ̀nàmọ́ná. Ó ń ṣiṣẹ́ dáadáa ní alẹ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè dàbí ẹni pé kì ń ṣe nǹkan ńlá ṣùgbọ́n wọ́n mú ní àwọn ọ̀nà tí wọ́n fi ń jẹ́ kí ìgbésí ayé mi kí ó rọrùn gan-an. Ohun tí ó ṣe pàtàkì jùlọ ni bí mo ṣe ń lò àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n wọ̀nyí. Mi ò fẹ́ kí wọ́n gba ìgbésí ayé mi lọ́wọ́ mi àmọ́ mo fẹ́ kí wọ́n jẹ́ kí ìgbésí ayé kó rọrùn dáadáa. Mo fẹ́ kí wọ́n kàn jẹ́ irinṣẹ́ tó ń ràn mí lọ́wọ́. Nígbà tí mo bá ti parí àwọn nǹkan tí mo ní ń ṣe ní ọjọ́, mo máa ń fi wọ́n sílẹ̀ kí n lè dojúkọ ara mi láti àwọn ènìyàn tí ó yími ká kí n lè bá wọn sọ̀rọ̀, kí n sì lè ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe pẹ̀lú wọn kí ọjọ́ náà kí ó tó lọ ní gbogbo rẹ̀. Paríparí, bẹ́ẹ̀ni mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi ṣùgbọ́n mò ń lò wọ́n pẹ̀lú ìmọ̀lára ìdí pàtàkì. Wọ́n ń jẹ́ kí ìgbésí ayé mi ki o rọrùn, kí n sì ṣe gbogbo àwọn nǹkan tí bá ń ṣe ní àkókò kí ó sì ṣe àkóso àwọn nǹkan tí ó wà ní àyíká mi. Èyí ni bí mo ṣe fẹ́ kí ilé mi kí ó rí, kó kún fún ohun ìtùnú, ìrànlọ́wọ́ àti ìdákẹ́jẹ́ láìsí àríwó púpọ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n wọ̀nyí wọ́n máa ń ràn mí lọ́wọ́ láti ṣe ohun tí mo bá fẹ́ ṣe ní kíákíá tí kò bá sí iná mọ̀nàmọ́ná. Àwọn fètílà wọ̀nyí wọ́n máa ń ṣiṣẹ́ tí mo fẹ́. Fáànù náà ó sì máa ń jẹ́ kí n lé oru dànù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Báwo ni ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyẹ̀wò iṣẹ́ tí mo kẹ́yìn ṣe jẹ́ ìrírí èyí tí ó kọ mí ní ọgbọ́n púpọ̀. Ni ọjọ́ tí mo lọ síbi Ìgbéyẹ̀wò náà, inú mi dùn díẹ̀ ṣùgbọ́n mo tún ní ìbànújẹ́ kékeré nítorí mi ò mọ ohun tí yóò ṣẹlẹ̀ níbẹ̀. Mo ṣètò ara mi dáadáa, mo wọ aṣọ tó dáa, mo sì gbìyànjú láti dé ní kùtùkùtù kí n ba lè rí ààyè. Nígbà tí mo dé, mo kàn dúró díẹ̀, mo sì min jinlẹ̀, mo sì sọ fún ara mi pé mo lè ṣe. Nígbà tí Ìgbéyẹ̀wò náà bẹ̀rẹ̀, mo rí pé àwọn tó ń ṣe Ìgbéyẹ̀wò náà wọ́n dára sí mi. Wọ́n sì ń bá mi sọ̀rọ̀ pẹ̀lú ìtẹ́lọ́rùn, ìyẹn mú kí ìbànújẹ́ mi kí ó dínkù. Wọ́n bẹ̀rẹ̀ sí ń bèèrè ọ̀rọ̀ lórí ara mi, ẹ̀kọ́ mi àti ìwérí iṣẹ́ tí mo ti ní tẹ́lẹ̀. Mo gbìyànjú láti dáhùn gbogbo rẹ̀ pẹ̀lú òtítọ́. Mo sì ń sọ ohun tí mo mọ̀ dáadáa kì í ṣe ohun tí mi ò dájú lórí rẹ̀. Díẹ̀ lára àwọn ìbéèrè wọ̀nyí ó rọrùn, mo sì ń dáhùn wọn láì rọnu púpọ̀. Ṣùgbọ́n àwọn mi wọ́n dá mi lọ́rùn díẹ̀, wọ́n sì gbọ́dọ̀ gba àkókò díẹ̀ láti ronú jinlẹ̀ kí n tó rí pé mo dá wọn lóhùn. Nígbà mìíràn, mo rántí pé kò sí ìṣòro láti gba àkókò, mo kàn lè sọ wípé ẹ jọ, ẹ jẹ́ kí n rò ó díẹ̀. Mo sì rí pé wọ́n ní ìfaradà ní ọ̀pọ̀lọpọ̀. Ohun kan tí mo rí kedere ni pé wọ́n fẹ́ mọ bí mo ṣe ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ènìyàn mi. Wọn n bì mí nípa bí mo ṣe ń kojú ìṣòro, bí mo ṣe ń ṣiṣẹ́ nínú ìgbésí ayé mi àti bí mo ṣe ń gba ìtànná sí. Mo sọ fún wọn bí mo ṣe fẹ́ràn láti gbọ́ ìmọ̀ràn kí n sì kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ wọn, èyí tí yóò jẹ́ ìrànlọ́wọ́ ńlá fún mi ní ọjọ́ iwájú. Mo rí pé ìrírí mi kì í ṣe pé mo mọ ohun gbogbo ṣùgbọ́n pé mo ṣetán láti kọ́ ẹ̀kọ́ sí i lọ́dọ̀ wọn. Nígbà kan, wọ́n fún mi ní àpẹẹrẹ iṣẹ́ kan kí n sọ bí mo ṣe máa yanjú rẹ̀. Ìyẹn jẹ́ apá kan tí mo rí pé ó ṣe pàtàkì jù lọ. Mi ò yára dáhùn, mo ṣàlàyé bí mo ṣe mọ iṣẹ́ náà sí, ìgbésẹ̀ tí màá gbé lórí rẹ̀ àti bí mo ṣe máa ṣiṣẹ́ náà pẹ̀lú àwọn akẹgbẹ́ mi láti ṣe ìpinnu èyí tí ó dára jù lọ lórí rẹ̀. Mo mọ̀ pé wọ́n ń lo ọpọlọ wọn láti fún mi ní àsìkò láti ríi pé mo dáhùn ìbéèrè yìí. Ni gbogbo ìgbà Ìgbéyẹ̀wò náà, mo gbìyànjú láti jẹ́ ara mi ní gbogbo ohun tí wọ́n ń bèèrè. Mi ò fẹ́ dàbí ẹni tí kò mọ̀. Mo mọ̀ pé bí iṣẹ́ náà tó bá jẹ́ tèmi, wọ́n gbọ́dọ̀ fẹ́ ẹ́ fún mi nítorí pé mo gbìyànjú, mo sá gbogbo ipá mi lórí iṣẹ́ náà. Ni àkókò èyí tí ìbéèrè yìí tí ó ń lọ lọ́wọ́, àwọn ǹkan kan wà tí ó dá mi lójú wípé mo ṣe dáadáa. Nítorí náà, mo mọ̀ pé ibi iṣẹ́ náà ó jẹ́ iṣẹ́ kan pàtàkì èyí tí mo lè ṣe tí wọ́n bá fún mi. Nígbà tí ìgbéyàwó parí, mo dúpẹ́ lọ́wọ́ wọn fún àkókò wọn. Nígbà tí mò ń bọ̀, mo rántí gbogbo ohun tí mo sọ, mo sì ronú pé ṣé mo ṣe dáadáa bí ó tilẹ̀ jẹ́ pé mi ò mọ àbájáde lẹ́sẹ̀kẹsẹ̀. Mo ní ìtẹ́lọ́rùn pé màá ṣe dáadáa, màá sì tẹra mi lọ́rùn ti àbájáde tí ó bá wáyé. Ni gbogbo rẹ̀, Ìgbéyẹ̀wò iṣẹ́ tí mo kẹ́yìn ṣe jẹ́ ìrírí tí ó kọ mí ní ẹ̀kọ́ tó pọ̀ gan. Ó sì fún mi ní àwọn ọgbọ́n tó pọ̀. Ó kọ́ mi láti múra dáadáa tí mbá fẹ́ lọ fún ìjáde, ó sì kọ́ mi ní ìtẹ́lọ́rùn à tí a ti máa bọ̀wọ̀ fún àwọn ènìyàn tí n bá bá lẹ́nu iṣẹ́.

Ṣé o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò kan ní ilé mi. Bo tilẹ̀ jẹ́ pé kìí n ṣe ńlá gan an. Àgbàlá yìí jẹ́ nǹkan pàtàkì sí mi nítorí pé ó jẹ́ ibi tí mo tilẹ̀ gba afẹ́fẹ́ tí ó tutù dáadáa, kí n sì ní ìtùnú láì jáde lọ sí ìta ilé. Nígbà tí òjò bá ń rọ̀, mo máa ń fẹ́ràn láti dúró lẹ́gbẹ àgbàlá yìí. Mo ń wo bí omi ṣe ń san kalẹ̀ sínú rẹ̀ ó sì máa ń mú ìtùnú bá ọkàn mi. Àgbàlá òjò yìí fún mi, kò kún fún nǹkan tí ó pọ̀ rárá. Mo fẹ́ kí ó jẹ́ mímọ́ kí ó sì jẹ́ nǹkan tí ó rọrùn. Mo ní àpò ìkọ́kọ́ díẹ̀ tí mò ń gbin òdòdó àti ewéko sínú wọn. Ni gbogbo òwúrọ̀ nígbà tí mo bá wá àwọn nǹkan wọ̀nyí lọ, mo máa ń tú omi sí wọn lára. Mo sì máa ń rí pé wọ́n ń dàgbà díẹ̀díẹ̀. Èyí máa ń fún mi ní ayọ̀ nítorí ó jẹ́ kí ń rí àbájáde ìtọ́jú tí mò ń fún wọn nípasẹ̀ wípé mò ń lo omi àgbàlá òjò yìí láti fi fún wọn ní ìtọ́jú tó péye. Nígbà tí òwúrọ̀ ń tún bá ń ràn, àgbàlá òjò yìí ó máa ń jẹ́ ibi tí mo tilẹ̀ jókòó fún ìṣẹ́jú díẹ̀. Mo lè mú, mo lè mú àga kékeré síbẹ̀, mo lè jókòó, mo sì lè ronú tàbí mo sì lè ka ìwé níbẹ̀. Afẹ́fẹ́ tí ń wọlé láti inú àgbàlá yìí ó ń jẹ́ kí ara mi kí ó balẹ̀, kò sí ariwó púpọ̀, kò sì sí ìyara. Èyí sì ń jẹ́ kí ń ráyè láti bá ara mi sọ̀rọ̀. Ni àkókò ọjọ́ àgbàlá òjò ó máa ń fún mi ní ìyípadà sí ibi tí mo lè fẹ́ràn jù lọ láàrin ilé. Ìró omi tí ó ń rọ̀ sórí ilé àti sórí páànù tí ilé ń fún mi ní orin ní etí mi. Nígbà mii, mo máa ń dúró lẹ́gbẹ fèrèsé, mo máa ń wo omi mo sì máa ń ròyìn ìgbé ayé. Àkọ́kọ́ bẹ́ẹ̀, ó máa ń jẹ́ kí ń gbàgbé àwọn iṣòró, ó sì tún ń fún ọkàn mi ní ìfọ̀kànbalẹ̀ èyí tí ó dára. Àgbàlá òjò yìí ó tún ràn mí lọ́wọ́ nípa ilé. Ó ń jẹ́ kí ìmọ́lẹ̀ òòrùn kó wọlé, èyí sì ń jẹ́ kí ilé mi kí ó ní ayọ̀. Ni ọjọ́ tí mo bá fẹ́ fọ aṣọ, mo lè gbé wọn síbẹ̀ kí afẹ́fẹ́ kí ó máa fẹ́ sí i, kí wọn kí ó lè gbẹ kiakia. Gbogbo àwọn nǹkan kékeré wọ̀nyí ó ń jẹ́ kí ìgbé ayé mi kí ó rọrùn dáadáa. Ohun tí mo fẹ́ràn jù lọ nípa àgbàlá òjò mi ni pé ó ń fún mi ní ìmọ̀lára àlàáfíà tí ó sì jẹ́ ayọ̀ fún mi. Nígbà tí mo bá wà níbẹ̀, mo máa ń rí i pé mò ń súnmọ́ ayé àti ìṣẹ̀dá. Kò sí àwọn nǹkan tí ó ń fún mi ní wàhálà rárá, kò sì sí ìkánjú kankan. Mo kàn wà níbẹ̀, mo kàn ń gbádùn ìgbésí ayé mi náà níbẹ̀ ní gbogbo rẹ̀. Bẹ́ẹ̀ ni, mo ní àgbàlá òjò ó sì ṣe apá kan pàtàkì nínú ilé mi. Kì í ṣe pé ó tóbi tàbí ó gba ààyè bẹ́ẹ̀ púpọ̀ ṣùgbọ́n ìtùnú tí ó ń fún mi ó jẹ́ nǹkan tí ó fi ọkàn mi balẹ̀. Ó ń jẹ́ kí ilé mi kó dàbí ilé gidi, ibi tí mo tilẹ̀ sinmi, tí mo tilẹ̀ ronú àti tí mo tilẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ọkàn ni àgbàlá òjò yìí ni ó jẹ́ sí mi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ní àlejò ó máa ń wù mí kí á ṣe ìpàdé ní àgbàlá òjò yìí ní ibi tí ọkàn wa yóò ti balẹ̀ tí gbogbo ohun tí à ń ṣe tí ó sì tutù, a sì ṣe ní ìrọ̀rùn. Nítorí náà àgbàlá òjò yìí ń fún mi ní àwọn òye, nǹkan tí mo fẹ́ràn jù lọ ó sì ń kọ́ mi ní àwọn ẹ̀kọ́ tí ó dá. Inú mi máa ń dùn tí ó bá mú àwọn òdòdó èyí tí mo gbin tí omi, omi àgbàlá òjò yìí tó ṣe ń mú wọn dàgbà tó sì ń fún wọn ní ìtọ́jú tí ó péye. Ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi tó sì ń fún mi ní ìwúrí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà àgbàlá òjò yìí ó jẹ́ nǹkan tí ó kéré ṣùgbọ́n tí ìwúlo rẹ̀ tí ó pọ̀ gan an.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ ni, mo máa ń ka ìwé, ó sì ti di apá kan pàtàkì nínú ìgbésí ayé mi. Kò sí ọjọ́ tí èmi kì í ka ìwé nítorí pé mo fẹ́ràn rẹ̀ láti lò ó fún ọ̀pọ̀lọpọ̀ àkókò. Mo máa ń mú ìwé kan mo sì máa ń fi ara mi sínú rẹ̀ nígbà tí mo bá ń ka ìwé. Mo máa ń gbàgbé ohun tí ó ṣẹlẹ̀ sẹ́yìn, mo sì máa ń wọ inú ìtàn tàbí iye ẹ̀kọ́ tí ìwé náà tí ó kà mo máa ń wọ inú rẹ̀ lọ. Ó ń fún mi ní ìsinmi ọpọlọ ó sì ń jẹ́ kí ọkàn mi kí ó balẹ̀. Mo mọ ìwé kíkà láti ìgbà tí mo ti wà ní ọmọdé ní ilé ìwé. Wọ́n máa ń kọ́ wa láti ka ìwé kì í ṣe fún ìdánwò nìkan ṣùgbọ́n láti fi kọ́ ọpọlọ wa ní ẹ̀kọ́ tó péye. Nígbà yẹn mi ò mọ iye ìtóbi rẹ̀ bó ṣe tóbi sí ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà mo bẹ̀rẹ̀ sí ń lòye pé ìwé kíkà kì í ṣe fún ẹ̀kọ́ ilé ìwé nìkan ṣùgbọ́n fún ìgbésí ayé ojoojúmọ́. Láti bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ń fẹ́ràn ìwé kíkà díẹ̀díẹ̀. Ìwúlò ìwé kíkà, ó pọ̀ gan sí mi. Ó ń jẹ́ kí ń kọ́ ẹ̀kọ́ tuntun. Ó ń túbọ̀ fún mi ní ọpọlọ tó péye, ó sì ń jẹ́ kí ń mọ ọ̀nà tí àwọn ènìyàn tí wọ́n ṣe ń ronú. Nígbà tí mo bá ka ìtàn ènìyàn mo máa ń kọ́ bí wọ́n ṣe ń kọjú ìṣòro àti bí wọ́n ṣe ń yanjú rẹ̀. Èyí máa ń ràn mí lọ́wọ́ nínú ìgbésí ayé. Ìwé kíkà ó tún ràn mí lọ́wọ́ láti sọ̀rọ̀ dáadáa. Bí mo ṣe ń ka ọ̀pọ̀ ọ̀rọ̀ mo máa ń kọ́ àwọn ọ̀rọ̀ tuntun mo sì máa ń, mo sì máa ń lo bí a ṣe ń lò wọ́n dáadáa. Nígbà tí mo bá ń bá ènìyàn sọ̀rọ̀ tàbí tí mo bá ń kọ́ nǹkan mo máa ń rí pé ìwé àti ìmọ̀ rẹ̀ ó jẹ́ nǹkan tí ó ń ràn mí lọ́wọ́ dáadáa. Ó ń jẹ́ kí ìròyìn mi kí ó kún fún ìtàn àti ìtumọ̀. Ní ti irú ìwé tí mo fẹ́ràn láti máa ka, mo fẹ́ràn ìwé ìtàn gan. An Mo fẹ́ràn ìwé tí ó ń sọ ìgbésí ayé ènìyàn, bí wọ́n ṣe ń yípadà àti bí wọ́n ṣe ń kọ́ ẹ̀kọ́ ní ojoojúmọ́. Ìwé irú bẹ́ẹ̀ ó máa ń jẹ́ kí n ronú jinlẹ̀ nípa ìgbésí ayé àti ìpinnu tí mò ń ṣe. Mo tún fẹ́ràn ìwé tí ó ń kọ́ mi nípa ara èmi fúnra mi, bí mo ṣe lè dàgbà, bí mo ṣe lè túmọ̀ dáa sí, àti bí mo ṣe lè mọ ara mi. Kì í ṣe pé mò ń gbà gbogbo ohun tí wọ́n kọ sínú ìwé bẹ́ẹ̀ ṣùgbọ́n mo máa ń kọ́ ohun tí mo rí pé ó wúlò fún mi mo sì ń gbìyànjú láti lò nínú ìgbésí ayé mi. Nígbà míràn, mo tún máa ń ka ìwé ìmọ̀ràn tàbí ìwé tí ó ń kọ́ ni nípa ayé àti iṣẹ́. Irú ìwé bẹ́ẹ̀ ó jẹ́ nǹkan pàtàkì sí mi nítorí pé ó ń la ọ̀nà fún mi láti mọ àwọn nǹkan tí mi ò mọ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ràn ìwé tí kò nira tàbí tí kò kún fún ọ̀rọ̀ nítorí pé mo fẹ́ ka ìwé èyí tí ó fún mi ní òye kíákíá. Mo fẹ́ kí ìwé kó jẹ́ ìrọ̀rùn fún mi kí ó sì jẹ́ àwọn nǹkan tí mo kà tí mi ò lè gbàgbé láéláé. Ìwé bẹ́ẹ̀ máa ń jẹ́ kí mo mọ ohun tí mò ń mọ, tí mò ń lò, ibi tí mò ń lò ó sí lórílẹ̀ẹ̀dè ayé àbí àwọn ibi tó yẹ kí n yẹra fún. Ó sì ń fún mi ní ìmọ̀ tí mo lè lò lójoojúmọ́. Ìwé kíkà jẹ́ ohun tí mo fẹ́ràn gan tí mo sì ní òye rẹ̀. Ó ń jẹ́ kí ń kọ́ ẹ̀kọ́, ó ń fún mi ní ìsinmi ó sì ń ràn mí lọ́wọ́ láti dàgbà gẹ́gẹ́ bí ènìyàn. Ìdí nìyẹn tí mo fi ń gbìyànjú láti máa ka ìwé ní gbogbo àkókò tí mo bá rí nítorí mo mọ̀ pé gbogbo ìwé tí mo bá kà ó ń fi ọkàn mi balẹ̀ ó sì ń kọ́ mi nípa ìrẹ́rẹ́ ayé. Mo sì ní ọgbọ́n àti ìmọ̀ láti bá àwọn ènìyàn lò papọ̀ ní agbègbè mi nítorí bí mo bá mọ ìwé e kà ó jẹ́ nǹkan tí ó wúlò fún àwọn ènìyàn ní agbègbè, yóò wúlò fún ara mi, yóò sì wúlò fún àwọn ènìyàn ní ilé ìjọsìn mi gbogbo. Nítorí náà mo mọ ìwé e kà.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀? Fún tèmi, nígbà tí mo bá ń wakọ̀, mo máa ń gbìyànjú gidigidi láti tẹ̀lé òfin ìyara ọkọ̀. Èmi kì í ṣe awakọ̀ tó pé pátápátá ṣùgbọ́n mo ti kọ́ ara mi pé àìléwu ó jẹ́ nǹkan pàtàkì ju yíyara lọ. Nígbà tí mo bá jókòó nínú ọkọ̀ mi tí mo sì ń wà lọ, inú mi máa ń dùn àmọ́ lẹ́gbẹ́ kan mo máa rántí pé kì í ṣe èmi nìkan ni mo wà ní òpópónà. Àwọn ènìyàn mìíràn tó wà ní òpópónà, ayé wọn ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí tèmi náà. Nítorínà kò yẹ kí n máa yára láti sáré lọ sí ibi tí mò ń lọ. Nígbà mìíràn, mo máa ń ní ìfẹ́ láti yára pàápàá nígbà tí mo bá rí pé mo ti pẹ́ tàbí nígbà tí òpópónà bá ṣófo. Ṣùgbọ́n ní àwọn àkókò bẹ́ẹ̀, mo máa rántí àwọn ìtàn àti àwọn ìròyìn tí mo ti gbọ́ nípa ìjàmbá ọkọ̀. Èyí máa ń jẹ́ kí n dínkù ṣí sáré èmi, kí n sì yan àìléwu dípò kí n yára dé ibi tí mò ń lọ. Fún mi, àìléwu dára ju kí ìjàmbá ọkọ̀ kó ṣẹlẹ̀ lọ nítorí ewu pọ̀ ní òpópónà. Àmọ́ bí a bá ṣe lo òpópónà sí, ní ó fara hàn bóyá lóòótọ́ àwa yóò dé ibi tá a ń lọ ní àìléwu tàbí kí ìjàmbá wà. Nítorínà lílo òpópónà ní ọ̀nà tó tọ́ ó da gan an, ó sì wà lára titẹ̀lé òfin ìyara ọkọ̀. Mo ti rí díẹ̀ nínú àwọn awakọ̀ tó ń fojú kó òfin ìyara, wọ́n sì máa ń wakọ̀ bí ẹni pé òpópónà jẹ́ ti wọn nìkan. Nígbà tí mo bá rí irú èyí, ó máa ń jẹ́ kí n ṣọ́ra díẹ̀ síi dípò kí n darapọ̀ mọ́ wọn. Ó máa ń dúró gẹ́gẹ́ bí ìrònú sí mi wípé àwọn wọ̀nyí wọn kò ṣe ẹ̀tọ́ èyí tí o ye kan máa ṣe lórí òfin ìyara ọkọ̀. Mo ti kọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú sùúrù lórí òpópónà ní ojoojúmọ́ tí mo bá ń wa ọkọ̀. Àwọn ìgbà kan wà tí mo ti kọjá ìyara tó yẹ to ye láìsí èrò bóyá nítorí mò ń ronú púpọ̀ tàbí nítorí mò ń tẹ̀lé àwọn ọkọ̀ mìíràn. Nígbà tí mo bá mọ èyí, mo máa ń yára dínkù ìyara mi. Èmi kò máa ń fi ara mi sínú ewu tàbí kí n dára mi lẹ́bi púpọ̀ ṣùgbọ́n mo máa ń gba ara mi níyànjú láti fojú sí wíwakọ̀ mi dáradára. Titẹ̀lé òfin ìyara ọkọ̀ ó títún ń kọ́ mi ní ìwà ti dára. Ó ti kọ́ mi bí mo ṣe lè ní ìṣàkóso ara mi pàápàá nígbà tí inú mi bá ń tinu mi ba n dùn tó máa wù mí kí ń sáré lójú òpópónà. Ìwà yìí kò dùn mọ́ mi nínú púpọ̀ mọ́ nítorí pé mò ń kọ́ ẹ̀kọ́ níbẹ̀ lójoojúmọ́. Ó tún ran mi lọ́wọ́ nínú àwọn apá kan mìíràn tí ayé mi nílò bí i sùúrù àti ìrònú ṣáájú iṣẹ́. Àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan èyí tó ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ ní gbogbo ìgbà nítorí titẹ̀lé òfin ìyara ọkọ̀ ó ṣe pàtàkì gan an ní òpópónà ó sì jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún mi. Mo sì ń tẹ̀síwájú láti máa tẹ̀lé àwọn ẹ̀kọ́ tó ń kọ́ mi. Mo máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀ bí mo ti lè ṣe kì í ṣe nítorí ìbẹ̀rù wípé bóyá ìjàmbá ọkọ̀ nìkan ṣùgbọ́n nítorí pé mo bọ̀wọ̀ fún ayé mi àti àwọn ẹlòmíràn tó wà ní òpópónà. Fún mi, wíwakọ̀ pẹ̀lú ìyara kò ń ṣe nǹkan tí ó jẹ́ àmì gidi. Nítorínà títẹ̀síwájú láti máa wa ọkọ̀ láìsí ewu ó ṣe pàtàkì ó sì jẹ́ nǹkan tí ó yẹ kó máa fún wa ní ìtẹ́lọ́rùn lójú pópó. Sísáré, ìyẹn kò ní ká máa débi tí à ń lọ. Nítorínà èyí tó ṣe pàtàkì jù lọ ni wipé kí a máa tẹ̀lé òfin ìyara ọkọ̀ ní gbogbo ìgbà tí a bá ti wà ní òpópónà. Kí a máa nilọ́kàn wípé àwa nìkan kan la wà ní òpópónà, àwọn ènìyàn mìíràn sì wà níbẹ̀ náà tí a kò gbọ́dọ̀ ṣe ayé wọn léwu àti ayé tiwa náà pẹ̀lú.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotíìnì? Bẹ́ẹ̀ ni. Jẹ́ kí n sọ fún ẹ nípa irú ohun tí mò ń ṣe nípa mímu ohun pirotíìnì. Mo jẹ́ ẹni tí ó fẹ́ kí ara mi kó ní ìlera, torí náà mo máa ń gbìmọ̀ kí n máa mu ohun tí ó ní pirotíìnì nínú àfikún sí oúnjẹ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Fún mi, mímu àwọn pirotíìnì jẹ́ ọ̀nà kan láti rí ìtẹ́lọ́rùn fún ara mi, pàápàá jùlọ nígbà tí mo bá ṣe ìdárayá. Ó rọrùn fún mi láti mu, kò sì ní ǹkan mìíràn tí kò dá nínú rẹ̀. Gẹ́gẹ́ bí àwọn oúnjẹ tí ó nira láti jẹ, àwọn pirotíìnì jẹ́ oúnjẹ tí kò nira rárá. Nígbà mìíràn, mo máa ń yan àwọn ohun mímu pirotíìnì tí ó ní adùn nínú kí n lè ní ìfẹ́ láti mu wọn lójoojúmọ́. Mo mọ̀ pé kò yẹ kí n fi wọ́n ṣe àtúnṣe fún gbogbo oúnjẹ mi, ṣùgbọ́n ó jẹ́ ìrànlọ́wọ́ tó dára nígbà tí mo bá fẹ́ kí ara mi kó gba àwọn ohun tí yóò jẹ́ kí ọkàn mi balẹ̀. Àti pé ó ń jẹ́ kí àwọn ohun tó wà lára mi ní àmúradàgbà tó péye. Ó tún ràn mí lọ́wọ́ láti ní agbára ní gbogbo ọjọ́, pàápàá nígbà tí mo bá ní iṣẹ́ tó jẹ́ iṣẹ́ àdáni tàbí ìdárayá tó nira. Mo tún gbọdọ̀ sọ pé mímu àwọn pirotíìnì ó jẹ́ ǹkan pàtàkì kan tí mo máa ń ṣe ní apá kan ara mi. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó ń fún mi ní agbára, ìlera àti ìfarabalẹ̀ tó dára. Mo ní ìmọ̀lára pé ó ń ṣe ohun tó dára fún ara mi, torí náà mo máa ń tẹ̀síwájú láti wá fi àwọn ohun pirotíìnì ṣe àtẹ́rí ara mi. Tí mo bá ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí, ara mi máa ń jí pépé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ohun tó ń fún mi ní pirotíìnì jẹ́ àwọn nǹkan èso ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń jẹ bíi máńgò tàbí tí mo jẹ bíi ápù. Tí bá mu ọsàn, mo máa rí àwọn pirotíìnì nínú rẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá sì ń jẹ oúnjẹ ní orí tábìlì mi, mo máa ń ní òye wípé ó yẹ kí n fi ẹyin bíbọ̀ jẹ́. Ní ìgbà mìíràn, mo lè jẹ ẹyin èyí tí a dín pẹ̀lú òróró. Àmọ́ èyí tó rọrùn jù fún mi ni láti bọ ẹyin kí n fi sí orí oúnjẹ mi gẹ́gẹ́ bí pirotíìnì orí oúnjẹ. Nítorí náà ó jẹ́ ǹkan tí ó ń dá mi lẹ́kọ̀ọ́ láti má fi pirotíìnì ṣiṣẹ́ rará nítorí pé mo mọ ìwúlò rẹ̀ ní àgọ́ ara mi. Nítorí pé ó ń jẹ́ kí ara mi kó jí pépé. Ó ń fún ara mi ní okun àti agbára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó sì ń mú inú mi dùn. Pirotíìnì jẹ́ ǹkan pàtàkì tí mo ní ìfẹ́ sí nítorí ọ̀pọ̀lọpọ̀ ibi ni a ti le bá pàdé. A lè bá pàdé nínú èso, a lè bá pàdé nínú oúnjẹ, a sì lè bá pàdé nínú àwọn ohun mímu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ohun mímu pirotíìnì tí mo máa ń mu ó jẹ́ èyí tí wọ́n fi èso ṣe, tí àwọn èso wọ̀nyí tí ó sì jẹ́ èlò èso àtilẹ̀ èyí tí a ṣe dáadáa tí a sì fi sínú àwọn ìgò kí a gbé sí inú fíríjì. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ní ìfẹ́ sí nípa pirotíìnì mi tí ó sì máa ń jẹ́ kí ara mi jí pépé. Mo máa ń mu àwọn ohun èlò pirotíìnì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí pé mo mọ bí ó ṣe dára fún àgọ́ ara mi sí. Èmi kì í fi ṣeré rárá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìgbà tí mo bá fẹ́ jẹun. Ó lè wà nínú ohun mímu mi, èyí tí a gbé jádè láti inú fíríjì tàbí kí n kó èso síwájú kí n kọ́kọ́ jẹ èso kó tó di pé mo pinu láti máa jẹ oúnjẹ lọ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn ohun tó ń fún mi ní pirotíìnì ó sábà máa ń wà nínú oúnjẹ mi. Mi kò fi ṣeré rárá nítorí pé mo mọ ìwúlò rẹ̀. Mo sì máa ń mu gbogbo nǹkan tó bá jọ mọ́ nǹkan tó ní pirotíìnì nínú lọ́pọ̀ ìgbà.

Báwo ni o ṣe ma ń jí ní òwúrọ̀? Ẹ jẹ́ kí n ba yín sọ̀rọ̀ nípa bí mo ṣe máa ń jí ní òwúrọ̀. Fún mi, jíjí ní òwúrọ̀ kò rọrùn ní gbogbo ọjọ́, ṣùgbọ́n mo mọ̀ pé ó ṣe pàtàkì fún ìlera ara mi. Mo má ń ṣàtúnṣe àkókò tí mo ń jí gẹ́gẹ́ bí iṣẹ́ àti ìṣẹ̀lẹ̀ ọjọ́ mi bí ó bá ṣe rí. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń jí ní àyíká aago mẹ́fà ààbọ̀ tàbí aago méje òwúrọ̀ torí pé mo fẹ́ kí àkókò tí mo ní láti ṣe àwọn ohun tí mo nílò láti ṣe ṣáájú ọjọ́ náà kó tó bẹ̀rẹ̀. Nígbà tí mo bá jí, mo máa ń ṣe ohun tó rọrùn fún ara mi bíi fífi àwọn ǹkan tí mo nílò fi fi wọn sí àyíká mi. Nígbà mìíràn, mo máa ń mu omi tútù láàárọ̀. Ó jẹ́ ohun tí ó ń jẹ kí n ní ìfọ̀kànbalẹ̀ ara nítorí ní ìgbà mìíràn, òòrùn ó máa ń tètè jáde lọ́wọ́ àárọ̀ tí mo bá mu omi kó tó rí pé mo kúrò ní ilé ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀. Mo tún máa ń ráyè ṣe ìdárayá kékeré nítorí tí mo bá ṣe ìdárayá, ara mi á jí pépé. Bí mo ṣe ń ṣe ìdárayá yìí, mo lè máa kọ orin tàbí kí n sì máa bá ara mi sọ̀rọ̀ torí pé ó ń ràn mí lọ́wọ́ láti jẹ́ kí ara mi kó gbúdọ̀ ṣe ohun tó tọ́ àti ètò yẹ ní ọjọ́ náà. Mo tún le rí i pé jíjí ní òwúrọ̀ jẹ́ kí n lè ní ìmọ̀lára rere fún ọjọ́ bí mo ṣe ní àkókò láti ṣe àwọn ohun tí mo fẹ́ ṣe ṣáájú kí ìṣẹ̀lẹ̀ ọjọ́ tó bẹ̀rẹ̀. Ó máa ń fún mi ní ìmọ̀lára, ìṣàkóso àti ìfarabalẹ̀. Mo tún lè fi àkókò yìí ṣàtúnṣe ìjẹun òwúrọ̀ mi torí pé mo mọ̀ pé oúnjẹ òwúrọ̀ ó dára fún ara àti ọpọlọ mi. Ní gbogbo ọ̀nà, jíjí ní òwúrọ̀ jẹ́ ohun pàtàkì fún mi kí n lè jẹ ẹni tí ó ní agbára ìlera àti ìfarabalẹ̀. Mo ní ohun tí ó pọ̀ tó ń jẹ́ kí n jí ní òwúrọ̀ ni kíákíá nítorí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá wo bí ojú òpópónà ṣe rí ní kùtùkùtù òwúrọ̀, òpópónà kì í ṣe bẹ́ẹ̀ jẹ́ ibi tí ọkọ̀ máa ń pọ̀ sí. Nítorí náà ojú òpópónà máa ń dá dáadáa. Àwọn ọkọ̀ bí i mélòó kan ló máa wà nínú ojú òpópónà ní àkókò yìí. Nítorí náà, àti dé ibi iṣẹ́ ó máa ń yára gan fún mi. Nígbà tí mo bá jí ní kùtùkùtù òwúrọ̀, èmi máa le dé ibi iṣẹ́ ní àkókò tó tọ́ àti àkókò tó yẹ. Màá lè ṣe ìpèsè àwọn nǹkan tí mo nílò láti fi ṣiṣẹ́ sílẹ̀ kí ọjọ́ mi kó ba lè lọ déédéé. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, jíjí ní òwúrọ̀ ó ti kọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Mo tún mọ̀ pé ìrìnàjò ọjọ́ mi ó bẹ̀rẹ̀ dáadáa nígbà tí mo bá jí ní òwúrọ̀. Torí náà mo máa ń fi àkókò yìí, mo máa fi ń ṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ ní ojoojúmọ́. Ní ìgbà tí mo bá jí ní àkókò tó tọ́ àti àkókò tó yẹ, èmi máa ń pa ọ̀pọ̀lọpọ̀ ohun mọ́. Ó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ kí n ṣe. Ọjọ́ mi sì máa ń lọ dáadáa. Ní ibi iṣẹ́, ó máa ń fún mi ní àǹfààní láti tètè dé sí ẹnu iṣẹ́ èyí tí ọ̀gá ilé iṣẹ́ tí ó fẹ́ràn jùlọ wípé kí àwọn tí ó ń bá a ṣiṣẹ́ kí wón máa dé ibi iṣẹ́ ní àsìkò láti mú iṣẹ́ ṣe kí iṣẹ́ ọ̀nà ijọ́ ọ̀nà kí ó bá lè yá dáadáa. Nítorí náà, ní ẹnu iṣẹ́ mo wà lára àwọn òṣìṣẹ́ èyí tó ń dé ibi iṣẹ́ ní aago tó tọ́ àti aago tó yẹ. Nítorí náà mo máa ń ní àǹfààní láti tètè padà sí ilé tí a bá parí iṣẹ́ fún ojoojúmọ́. Nítorí pé mo jẹ́ àwọn tó wà lára àwọn ẹni àkọ́kọ́ tó ń kọ́kọ́ ń dé ibi iṣẹ́ ní ojoojúmọ́. Àǹfààní tí ó ní ó pọ̀ gan ń fún mi ní ìlera ara ó sì ń fún mi ní àǹfààní láti ṣe àwọn nǹkan mi.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoójúmọ́? Ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ nípa bí mo ṣe ń fọ eyín mi ní ojoojúmọ́ àti ìlera tí mo ní nípa rẹ̀ fún mi. Mo máa ń fọ eyín mi lẹ́ẹ̀mejì lọ́jọ́ kan. Lẹ́yìn tí mo bá jí àti lẹ́yìn tí mo bá jẹun ṣáájú kí n tó lọ sùn, mo máa ń fọ eyín mi. Mo rí pé bí mo ṣe ń ṣe àwọn nǹkan wọ̀nyí ó ń ràn mí lọ́wọ́ láti jẹ́ kí eyín mi wà ní mímọ́. Ó sì ń dáàbò bo eyín mi kúrò nínú ìṣòro. Àwọn ìṣòro eyín bí ìyọ́lẹ̀ gbé, ìtútù àti kíkun. Pàtàkì àti ìwúlò fífọ eyín fún mi ni pé ó ń pa àwọn kòkòrò àrùn àti ìdọ̀tí tó wà lórí eyín mi run. Nígbà tí mo bá fọ eyín mi, mò ń yọ ara mi kúrò nínú ìṣòro ìgbẹ́kẹ̀lé eyín, kíkun tàbí òórùn ẹnu tó burú jù fún mi. Ó jẹ́ apakan pàtàkì tí mo fi ń ṣe ìlera ara mi torí pé ẹni tí kò bá fọ eyín rẹ̀, ó lè ní ìṣòro kíkun eyín tàbí kí eyín rẹ̀ kó máa rùn òórùn burúkú jáde. Nítorí náà, èyí kò jẹ́ ìlera gidi. Àfààní tó wà nínú fífọ eyín fún mi ni pé ó ń jẹ́ kí eyín mi dàbí tuntun. Ó sì ń mú kí òórùn ẹnu mi kó dáa. Mo tún rí pé ó ń ràn mí lọ́wọ́ láti jẹ ẹni tí ó ń fi ara rẹ̀ sí ipo tó dáa torí pé fífọ eyín ó dààbò bo eyín mi kúrò nínú ìṣòro tó lè fa ìrora. Ó tún jẹ́ kí n lè jẹun dáadáa torí pé eyín tí ó bá mọ́ ń jẹ́ kí ìjẹun kí ó rọrùn. Ìdọ̀tí tó wà lórí eyín ó lè fa ìṣòro púpọ̀ bí a kò bá fọ eyín wa. Ó lè fa kíkun, ó lè fa ìgbẹ́kẹ̀lé eyín àti àkúnyà òórùn ẹnu. Mo tún rí pé nígbà tí mo bá dá eyín mi tí mo da sí dáadáa tí mo sì fún ní ìlera tí ó péye, ó máa ń jẹ́ kí ìrọ̀rùn kó dé bá gbogbo ẹnu mi lápapọ̀. Torí náà fífọ eyín jẹ́ ohun pàtàkì gan fún mi ní gbogbo ọ̀nà. Mo máa ń mu àwọn ohun tí ó lè jẹ́ kí eyín mi wà ní mímọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Pàtàkì rẹ̀ fún mi ni pé ìlera tí ó péye ó wà fún mi. Nítorí náà, mo ti ní àṣà fífọ eyín mi lẹ́ẹ̀mejì ní ọjọ́ kan nítorí pé ó ti jẹ́ ohun èyí tó ń ṣe ìlera gidi fún mi tó sì ń jẹ́ kí n wà ní mímọ́ nípasẹ̀ ẹnu mi. Ó sì dáàbò bo eyín mi kúrò nínú ìṣòro tí ó lè fa ìrora. Nítorí pé nítorí náà mo máa ń fi àṣà yìí ṣe àṣeyọrí lójoójúmọ́ láti máa fọ ẹnu mi ní ẹ̀ẹ̀mejì, láti máa fọ ẹnu mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí màá ti jẹ ohun tí ó ha sí mi ní eyín tàbí tí òórùn rẹ̀ tí ó pò. Mò ń láti wá àsìkò láti fọ eyín mi kó wà ní mímọ́ ṣákáṣáká kí ó má ba bẹ̀rẹ̀ sí ń rùn tí ń bá jí ní àárọ̀ ọjọ́ kejì. Ó jẹ́ nǹkan pàtàkì fún mi láti máa fọ eyín mi nítorí pé ó fún mi ní ìgboyà láti lè sọ̀ orọ̀ ní àwùjọ ní ibikíbi tí a bá ti ń ṣe ìpàdé. Mo lè ṣí ẹnu mi kí ń sọ̀ orọ̀ tó wù mí nítorí pé mo ní ìdánilójú pé ẹnu mi, eyín mi ó wà ní fífọ̀ àti ní mímọ́. Nítorí náà ìgboyà tí ó ń fún mi ó ṣe pàtàkì fún mi gan. Ó sì ń jẹ́ kí n lè ṣe bí ó ṣe wù mí. Nítorí náà ìlera ara mi ó ṣe pàtàkì fún mi. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bàá rí wípé ó kú díẹ̀ káàtò fún mi láti rí ní eyín èyí tó funfun dáadáa, mo máa ń ṣe ètò láti gbe lọ sí ilé ìwòsàn kí wọ́n bá mi ṣàtúnṣe eyín náà. Mo rí pé ó di mímọ́ ó sì funfun dáadáa.